Mi kì í ṣ'aládìrẹ, ṣùgbọ́n dí ẹ̀ tí mo mọ̀ nípa adìrẹ ni wípé adìrẹ wón máa ń, oní bọ́ ṣe máa ń ṣe, wón máa ń ṣe adìrẹ ni ẹni tó ń ṣe, àwọn tó ń ṣiṣẹ́ adìrẹ ni, bọ̀ ibi tí wón ti ń ṣe abẹ́okuta àbí aṣẹ́ńtà, tí wọ́n bá ti ṣe tán wón máa ń ta lọ́jà. Mo ti ẹ mọ ọjà t'ón ti máa ń ta adìrẹ.

Àwọn ímélì mi, èyí tí n bá rí pé kò ṣe kókó mo máa yọ́ dànù, ṣùgbọ́n èyí tí bá rí pé ó ṣe kókó o wúlò fún mi, màá fi sílẹ̀ ń bẹ. Màá tọ́jú ẹ̀ ṣùgbọ́n èyí tí n bá ti rí pé kò ṣe kókó, màá yọ dànù torí mi ò fẹ́ jẹ́ kí gbogbo e kan kùn nínú, nínú àpamọ́ mi. Èyí tí n bá rí pé kò ṣe kókó màá yọ dànù, èyí tí n bá rí pé ó ṣe kókó màá fi sílẹ̀ ń bẹ.

Mo máa ń fi fóònù mi sí DND ní o mi kí n dáhùn fóònù níbi iṣẹ́ o, tí wọ́n bá mú mi, wọ́n máa sáàkì mi ni o. DND ni mo máa ń fi fóònù mi sí. Tí ó bá rí pé, à, ẹni yẹn ṣe kókó, màá bọ́ sí ilé, ilé-ìtọ̣́ àbí balùwẹ̀, màá sáré lọ pẹ́ ni iyen. Ṣùgbọ́n mo mi kí n dá, fóònù mi kì í dáyà lóhun tí mo bá n ṣiṣẹ́ lọ́wọ́. DND ni mo máa ń fi sí.

Mi kì í mú ice cream ìgbà tí mo wà kékeré ni mo máa ń mú ọ. Èmi kì í mú torí jẹ̀díjẹ̀dí, èmi kì í mú o torí ìgbà tí mo wà kékeré ni mo máa ń mú. Ìgbà tí mo dẹ̀ wá sísí tí mo sì wà ní kí-- ohun, mo máa ń mú. Ṣùgbọ́n mi mú, mi kì í mú o. Ẹ̀ẹ̀kọkan gan tí bá máa mú, bóya ẹ́ẹ̀kàn lọ́dún ni, àdùn tó dẹ̀ wà níbẹ̀. Èmi ò le sọ pé pàtó ṣúgà làdùn tó wà níbẹ̀.

Nkán to mo fẹ́ràn gidigidi àwọn bàbá mí ní o. Ẹni tó wà nínú ẹ̀, bàbá mi ni o. Bí, bí tí ẹ ti ya, mi ò mọ bí bàbá mi ti ya o. Mi ò rò bóyá ká tó dàbí ká tó bí mí lo ti ya. Ohun tó ṣe ṣẹlẹ̀, mi ò mọ bí tí bàbá mi ti ya, ṣùgbọ́n àwòrán tí mo fẹ́ràn, àwòrán bàbá mi ni. Bí tí, mi ò mọ bí tí bàbá mi ti ya, bàbá mi ló wà nínú ẹ̀. Mo níí fẹ àwòrán yẹn. Tẹ bá wo Dp mi, àwòrán yẹn ló wà bẹ.

Ilé àtijọ́ tí mo tí rí, bí o ṣe wà, ẹ má rò bóyá ó má wo pa wọn ni. Àwọn ilé alapá yẹn, àwọn ilé abẹrẹ wọ, àwọn ilé te jẹ pa apá kan tí ya ọdún melo, mi i ọdún o. Mo mọ pé imi wọn ti lálá pé wọn má lóyún mi ní imi ti wà ibẹ. Ohun tí mo rí, ah! Mi rírú àwọn irú ilé yẹn rí o. Àwọn ilé abẹ wọ.

Tí n bá gbé nǹkan ṣọ́kan, ígbà tí n bá sùn mo máa ń ronú o. Tí nǹkan bá ti wà lọ́kàn mi tí mò ń ro, tí n bá ti sùn báyìí máa ń ronú o, mo máa ń ronú nígbà tó bá ń sùn, mo máa ń ronú o. Ti n bá ti gbé nǹkan sé mi mí tí mi ò mọ̀ bí mo ṣe fẹ́ ṣe, kí n sùn gan, kí n sùn, màá ma ro lójú oorun ni. Kolọ́run ṣàánú mi.

Ẹ̀pà àti kúlíkúlí bí a ṣe ń ún, bí a ṣe ń ṣe wọ́n, èmi ò mọ bó ṣe ń ṣe kúlíkúlí o ṣùgbọ́n mo mọ bó ṣe ń ṣe ẹ̀pà. Ẹ̀pà wọ́n máa da, wọ́n máa da ìyẹ̀pẹ̀ sórí iná, wọ́n máa ìyẹ̀pẹ̀ yẹn má tí ń, má tí dá, má tí da kí ló tí ń pe orúkọ ẹ sì iyọ̀ díẹ̀ wọ́n má tí dà pọ̀. Wọ́n dá ìyẹ̀, wọ́n dá ìyẹ̀pẹ̀ sọrí iná wọ́n a máa gbá iyẹ̀ yẹn títí tí iyẹ̀pẹ̀ yẹn bá ti dá tó ti gbẹ wọ́n máa da ẹ̀pà sí i wọ́n a máa yan gbogbo rú tó máa fi í yànkón ju wákàtí kan lọ. Bí a ti ń rà wọ́n, ọjà la ti ń rà wọ́n, ìgbà tí a lè jẹ́ wọn kò sí ìgbà tí a lè jẹ ẹ̀pà, tó bá yé òun yìí jẹ́ lẹ máa jẹ́ bó jẹ́ alẹ́, bó jọ̀sàn, bó joru.

Ìgbádùn mi tí n bá ti ń wo fíìmù, tí mo dẹ̀ tí ń rí oúnjẹ jẹ, ìgbádùn mi nìyẹn o, tolọ́run ò ti dá mi láàmú. Tí bá fẹ́ sú lásìkò tí mo rún oṣù, o má n wù mí kí n jẹ jọlọ́f rice àbí kaka kí n rí lásìkò, ìgbádùn mi nìyẹn. Kí n fẹ́ jẹun lásìkò, kolọ́run bá mi ṣé kò ti pèsè fún mi, inú mi má ń dùn mí.

Tó bá ti rẹmi mo mọ pé iṣẹ́ ti tán niyẹn o, ìgbà tí má tẹ̀síwájú. Tara mi bá tutù sọ pé ó dá, ó ti sinmi tó. Ó ya bẹrẹ, ìgbà tó ń dúró, ìgbà tara mi bá ti sọ pé kí n dúró má dúró. Ṣùgbọ́n tí ara mi bá ṣi ń ṣiṣẹ, mo lè ṣiṣẹ latarọ dalẹ ṣùgbọ́n ìgbà tara mi bá ti ń kọ, má ya sinmi. Bayi sinmi, ó tún di ijọ míì ṣùgbọ́n, ìmíì odi ijọ mi, ìmíì dẹ re máa sinmi diẹ má padà sidi ẹ.

Fóònù àkọ́kọ́ mi ń gbà wò, fóònù ẹ̀gbọ́n mi ni ọ́. Fóònù ẹ̀gbọ́n mi, kí nọ́ tiẹ ti máa ń pè é, Nokia thirty-three ten ni fóònù àkọ́kọ́ mi. Ẹ̀gbọ́n mi ló fún mi nígbà yẹn. Mo máa ń, mu lọ school, ẹni tó ra, ẹ̀gbọ́n mi ni. Kò ti, mi kò ra fún mi, ó fún mi ni. Mo ti lò ó, lò ó, lò ó, lò ó, lò ó, ó tún gbélé mi lọ́wọ́. Ohun tó fi ṣe, à, mo fi máa ń pè ni. Ó yan mí kú nígbà yẹn. Mo fí máa ń pé àwọn ọrẹ mí.

Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mo ti rìnrìn àjò lọ sí ilẹ̀ Haúsá rí nígbà tí mo lọ ṣe àgùnbánirọ̀ mi. Nígbà tí mo tún ṣe àwọn sẹ́ńsọ̀ tó ń ka ènìyàn, mo ti rìnrìn àjò lọ síbẹ̀ rí. Nígbà tí mò ń ta aṣọ náà, mo rìnrìn àjò lọ síbẹ̀. Mo rìnrìn àjò lọ sí ilẹ̀ Haúsá, mo lọ ń kó aṣọ ní ilẹ̀ Haúsá, mo kò wá sí ilẹ̀, Ìpínlẹ̀ Ògùn.

Àh, mo máa ń pawó pamọ́, timba pa owó pamọ́. Kolọ́run, ah, ẹbí a pa yatì sími lára mo máa ń pa owó pamọ́ ṣùgbọ́n bí mo se ń pa pamọ́ bẹ́ẹ̀ mo ṣe ń na. Bí mo se ń pa pamọ́ bẹ́ẹ̀ mo ṣe ń na. Kò síbi tí mo le fi pamọ́ ṣi máa lo nà náà ni. Kolọ́run ṣàánú olùwa e kolùwaẹ́ lákojọ ṣùgbọ́n máa ń pa owó pamọ́. But bi mo se n pa pamọ́ bẹ́ẹ̀ mo n na.

Èmi kò ní ìfẹ́ sí ba àwọn ọmọdé ki wọn ní fóònù ní kékeré, ṣùgbọ́n tí wọ́n bá ní fóònù, gbogbo àwọn nǹkan tó lè jẹ́ kí wọ́n dọ́mọkọ́mọ̀ kọ́ wọn yọ kúrò lórí fóònù àbí? Ṣùgbọ́n èmi ò fọwọ́ sí pé kọmọdé kò ní fóònù, mi ò fọwọ́ sí o. Ọjọ́ orí wo ni, tó tó? Ọmọdé bá máa ní fóònù, èmi ò mọ ọjọ́ orí, bí ó bá ṣe wù ú òbí sí i ni. Ohun tí ó dára, ó dára kọ́ ní fóònù ta lè pè nlé, èmi ò ní ìfẹ́ sí kọmọdé ní fóònù.

Tí mo fẹ́ràn jù, wọ́n máa ń pè ní ìkọ́kọrẹ́ Ìjẹ̀bú ni wọ́n ti ń ṣe bí wọ́n ṣe, bí ó ṣe dùn, à, ó dùn dáadáa o. Ẹni tí o ń ṣe? Èmi ni mo ń ṣe o. Èmi ni mo ń ṣe ìgbà tí ẹ ń jẹ́? A! Kò sí ìgbà tí mi ò lè jẹ́ o. Ìgbà mí máa ń jí lóru jẹ ìkọ́kọrẹ́, máa jí lóru báyìí, máa jẹ ìkọ́kọrẹ́, kò sí ìgbà tí mí ń jẹ. Èmi dẹ̀ ni mo ń ṣe fúnra mi.

Ẹ̀bùn lọ́fíńdà ni ò. Mo nífẹ̀ẹ́ lọ́fíńdà kí n máa fún àwọn èèyàn torí mo jẹ́ ẹ̀dá tó nífẹ̀ẹ́ lọ́fíńdà. Lọ́fíńdà àti flower, mo nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi. Pàápàá jù lọ lọ́fíńdà. Ṣùgbọ́n tí n bá ma fún yàn ń lọ́fíńdà, ájẹ́ ẹni tó súnmọ́ mi pẹ́kípẹ́kí, àwọn ẹ̀bùn tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí pé tí n bá fún yàn tó súnmọ́ mi pẹ́kípẹ́kí, òun náà lẹ̀bùn lọ́fíńdà.

Won máa ń yí padà bon ṣe ń dàgbà o. Àwọn ènìyàn n yí padà dáadáa. Ohun tí ó ń yí wọn padà, ìrírí ayé ni. Oun ìrírí ayé ni àpẹẹrẹ tirẹ̀, ohun tí awọ́n ìrírí kan wa tẹ́yàn bá rí, ìyípadà máa dé bá eeyàn. Ìrírí ayé ni. Bí èèyàn ba dẹ́ ṣe ń dàgbà sí i ló ń kọ́gbọ́n si. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ oye ilé ayé, ó máa máa yẹ èèyàn dáadáa.

Oṣù kẹrin ni mo fẹ́ràn jù o. Oṣù kẹrin, òun ni mo fẹ́ràn jù. Mo nífẹ̀ẹ́ oṣù kẹrin gidigidi. Mo nífẹ̀ẹ́ oṣù kẹrin. Mò dẹ̀ ní, mò dẹ̀ nífẹ̀ẹ́ oṣù kìíní. Mo nífẹ̀ẹ́ oṣù kìíní àti oṣù kẹrin. Ṣùgbọ́n, tan bá ní kí ń mú, màá mú oṣù kẹrin. Mo nífẹ̀ẹ́ oṣù kẹrin gidigidi. Nítorí ọjọ́ ńlá ní oṣù kẹrin.

Èmi ò mọ̀ o. Bí àdúgbò, àwọn gbogbo ẹbí ló máa wà. Ẹbí, àtara, olùjùmọ̀, gbogbo wọn ló máa wà, ẹni tí ó wà, àwọn ẹbí, gbogbo àwọn ẹbí tó súnmọ́ olóògbé ló máa dé ibẹ̀ ló máa wá sín. Wọn máa wá ṣáayẹ̀yẹ ikẹ́yìn fún un bí wọ́n ṣe ń rán ni lọ́wọ́. À, èmi ò mọ̀ ọjọ́ mélòó à. Bí ó bá jẹ́ Kristẹni, ọjọ́ náà máa ń pẹ́. Bí ó bá jẹ́ Mùsùlùmí, ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa ti ṣe ìsìnkú ẹni yẹn.

Gbìn ohun ìgbìn. Àwọn ìgbìn kan, àwọn, àwọn ìgbìn kan wà tí jẹ́ pé àsìkò òjò. Tí òjò bá ti ń rọ̀, òhun la máa gbìn. Àwọn kan dẹ̀ wá dẹ̀ ré, àsìkò ẹ̀rùn, òhun la máa gbìn wọ́n. Ohun tí, ohun tí ó nílò, ah, ohun tí ó nílò ètò rẹ̀, ah, nígbà òjò. Ódàbí pé ìgbà òjò, kí òjò tó bẹ̀rẹ̀, a ti máa máa gbin àgbàdo. Ètò rẹ̀, wọ́n á wúlẹ̀ wọn máa ṣe ni. Ìgbà mélòó ni ó ń gbà? Mi ǹ lèsọ, torí mi ò è se àgbẹ̀.

Tí wọ́n ń ṣe ní agbègbè ni ó pọ̀. Wọ́n ń ṣe télọ̀ lágbègbè mi pẹ̀lú kí ni a ṣe ń ṣe? Pẹ̀lú maṣíìnì, wan n ransọ, àwọn aláràm̀barà, ẹni tí ó ń ṣe, à, oríṣìíríṣìí èèyàn ni ó ń ṣe o. Àwọn ẹbí mi ń ṣe, àwọn ọ̀rẹ́ mi ń ṣe bí tí a ti ń tà. Wọ́n máa ń tà ní ẹlòmíì ọ máa gbéṣẹ́ wá fún ẹlòmíì, ìdẹ máa gbé sí iwájú ṣọ́ọ̀bù rẹ̀, ó dẹ̀ máa ri tà.